Rárá, mi ò fẹ́ràn oúnjẹ òpópónà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń sí ọgbọ́n tí mo máa dá sí. Bóyá tí mo bá lọ sí ìrìnàjò, mi ò wá gbé oúnjẹ dání tàbí mo gbé oúnjẹ dání, oúnjẹ yẹn ti tán. Tàbí ìrìnàjò náà ó jẹ́ ìrìnàjò olọ́jọ́ méjì, mẹ́ta tó jẹ́ wípé bóyá mo bá ti e gbé oúnjẹ dání, ó sì máa ra oúnjẹ jẹ lọ́nà ni. Iru àwọn àsìkò báyìí ni mo máa ń jẹ oúnjẹ òpópónà. Yàtọ̀ sí èyí tí mo bá wà ní ilé tàbí tí mo wà ní ìtòsí ibi tí mo ti le dá iná fún ara ara mi. Ó tẹ́mi lọ́rùn kí n lọ sí ọjà, kí n ra ewébẹ̀, kí n ra ata àti àwọn nǹkan tí mo máa nílò kí n dáná, kí n jẹun ju kí n máa dákà jẹ lọ tàbí kí n máa ra oúnjẹ ní òpópónà. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn oúnjẹ wọ̀nyí kò sí, mi ò kín mọ àwọn òfin tó tó tí wọ́n tẹ̀lé nígbà tí wọ́n bá ń ṣe àwọn tó máa ń dáwọn iná yìí. Nítorí náà ó léwu. Nígbà mìíràn mo lè jẹ ìmí kí àyà máa rìn mí, ìgbà mìíràn mo lè jẹ ìmí kí n fẹ́ bì, ìgbà mìíràn mo lè jẹ ìmí kí inú máa run mí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí ni mo ti ní nípa jíjẹ oúnjẹ òpópónà. Nítorí ìdí èyí ni kò ṣe mọ́ mi lára. Ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá jẹ ó jẹ́ ìgbà tí mi ò ní ọgbọ́n tí mo lè dá sí tàbí tó jẹ́ wípé àsìkò yẹn nìkan ṣoṣo, ìgbà yẹn nìkan tàbí oúnjẹ yẹn nìkan ló wà fún mi láti jẹ. Níru àwọn àsìkò báyìí ni mo máa ń ra oúnjẹ òpópónà.